Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? À ìbeèrè tó dáa gan niyìí. Ẹbí jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ti lọ́kọ. Ẹbí, ó jẹ́ ọkọ àti àwọn ọmọ, àwọn alábàgbé, àwọn ẹ̀gbọ́n àbúrò, àwọn ìdílé lọ́pọ̀lọpọ̀ ni ẹbí. Ṣùgbọ́n ní wákàtí i, mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹbí tèmi gangan pé mo lọ́kọ o, mo láwọn omọ̀. Now, question yẹn ni báwo l mo ṣe máa ń ṣe lo àkókò pẹ̀lú ẹbí mi. Lónà kínni, gbogbo àwọn ẹbí mi wọ́n ti ní ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn. Ta bá ti ji láàárọ̀, àwọn tó jẹ pé wọ́n bá wa gbé wán lọ ibi iṣẹ́ wọn. Àwọn tóń bá wa gbé wán wà nibi iṣẹ́ wọn. Lónà kejì, àwọn ẹbí mi náà gẹ́gẹ́ bí ọkọ àwọn náà a lọ sibi iṣẹ́ wọn, wọ́n sh, wan lọ. Tó bá wá di ìrọ̀lẹ́, gbogbo wa a máa wa maa pàdé nílé. Ni àkókò yìí la máa sọ báwo niṣẹ́ ṣe rí o, báwo nibẹ̀ ṣe lọ o. A máa, a máa jìròrò bí gbogbo ohun tó ta lu ẹ́ ṣe rí, ká tó wá gbàdúrà ká tó wá sùn lálẹ́. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹbí tí, bí àwọn ẹ̀gbọ́n àbúrò, eh, bàbá, ẹ̀gbọ́n bàbá, ẹ̀gbọ́n ìyá gbogbo wọn bẹ́yẹn, irú àwọn yẹn wọ́n jìnnà. Ẹ̀kọ́okan la máa ń ríra. Ẹ̀kọ́ọ̀kan yẹn dẹ́ re a máa kíra. Bere alafa, àlàáfíà wá, sọbí tó n dùn wá, ránra lọ́wọ́, ṣe oríṣiríṣi àwọn nǹkan fún àwọn ẹbí. Baa ṣe máa ń lo àsiko fún ẹbí nìyen.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ò ní ó jẹ́ nǹkan tó tóbi díẹ̀. Ó tóbi nítorí wípé ilé iṣẹ́ ńlá, ibùgbé ńlá ni wọ́n fi mi sí. Ni iwájú mi ni àwọn nǹkan tó ń pè ní àwọn ìjókòó méjì, ìjókòó méjì wà ní iwájú, ìjókòó tẹ̀mí na sì wà ní ẹ̀yìn ọ̀kọ̀ tó sí àwọn tó wà ní iwájú. Tábìlì yìí ó jẹ́, ó ní àwọn ìpele ìpele ta ń kó àwọn bí i àwọn ìwé sí, àwọn lẹ́tà ta a gbà àti oríṣìíríṣìí àwọn nǹkan ta ń lò ní ilé iṣẹ́ wà lórí tébìlì, tabili yìí. A ní àbí àwọn nǹkan kẹ́kẹ̀ké ta máa ń kó bí i àwọn nǹkan ta fi ń kọ̀wé bíi pẹ́ẹ̀ní, bíi bírò, bíi pẹ́ńsù. A ní àwọn nǹkan ta ń kó sí orí tábìlì yìí. A de ní àwọn orúkọ orúkọ ta ń fi sí àwọn tábìlì yìí. So tábìlì mi, tábìlì mi ni ilé iṣẹ́ ó jẹ́ nǹkan tí ó gbòòrò, ó de ní ààyè, ó ní ààyè ta lè fi àwọn nǹkan sí.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo lérò wípé olùbéèrè yìí ń béèrè pé nígbà wo ni mo lọ sọ́jà gbẹ̀yìn. Ká ní ó wá jẹ́ bẹ́ẹ̀ ni, ó ti ṣe díẹ̀ tí mo lọ sọ́jà gbẹ̀yìn, torí ó ní àwọn àsìkò tí mo fi sílẹ̀ fún ọ̀rọ̀ ọjà. Ka fi ṣà, ká ṣe àfiwé kan. Ni oṣooṣù tó ṣu bàti parí, mo máa ń lọ ọjà láti lọ ra àwọn ǹkan èlò sílé tó máa gbà wa níbí oṣù kan yẹn. Ọ̀pọ̀ igbà dẹ́ re tí àwọn ǹkan mi bà dẹ́ wà tán láàrin oṣù yẹn, tí mo dẹ̀ ri pé àwọn ǹkan yẹn wọ́n jẹ́ ǹkan tí èèyàn ò le ṣe láì máa lò nílé, ní àwọn igbà yẹn máa lọ sí ọjà. Nítorí náà, ọjà kì í ṣe ibi tí màá ń lọ lójoojúmọ́. Ìgbà tí ààyè bá sílẹ̀ tàbí a ní àwọn ǹkan ta fẹ́ rà, àwọn ǹkan ribiribi ta fẹ́ rà, tá ní láti dé ọjà. Bo tilẹ̀ jẹ́ wípé a ní àwọn ọjà wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ní àdúgbò wa, ṣùgbọ́n ọjà ńlá tá rà ń sọ̀rọ̀ yìí ni ibi ta ti ń ra ǹkan tó máa, tí òwe máa fi lọ lè dáadáa ni. Ọjà òjúlé, àwọn èèyàn máa ń gbówó lórí gidi nítorí àwọn tó ń ta ọjà òjúlé, àwọn náà lọ sínú ọjà ńlá máa lọ ra àwọn ọjà wọn wá, wọ́n máa tẹ̀ ẹ́ sílẹ̀ níwájú àwọn ojúlé. Nítorí èyí, ọjà wọn máa ń gbówó lórí gọbọi.

Ṣé o ti lu etí rẹ? Èmi ò lu. Awọn òbí mi lu etí fún mi ìgbà tí mo wà lọ́mọwọ́. Wọ́n lu etí fún mi ìgbà tí mo wà lọ́mọ kékéré. Ṣùgbọ́n ìgbà tí mo dàgbà, gbo ń kọ́ tọ́ fi sí mi lẹ́tí mo yo wọ dànù. Nítorí pé mi ò fẹ́ ǹkankan lẹ́tí mi. Tí a bá fẹ́ bèrè bèrè pé ní ṣé mo ti lu etí mi, èmi ò lu etí mi o. Èmi kọ́ ni mo lu etí mi. Àwọn òbí mi ló lu etí mi. Síbẹ̀síbẹ̀, ni nítorí pé wọ́n lu etí mi kí ẹ má ṣe àríyànjiyàn pẹ̀lú wọn lépa pé ṣé ó yẹ ká lu etí àbí ká má lu etí. Àwọn, àwọn wolo yẹ kó lu etí. Ṣé àwọn àgbààgbà wa ni àbá àwọn ọmọdé bi ti wa? Àbí ṣé ó ní èèwọ̀ láti lu etí? Oríṣiríṣi ọ̀, oríṣiríṣi ìbéèrè ènìyàn le máa béèrè lọ́wọ́ ẹ lórí ìbéèrè pé kí ni ó fa ṣé o ti lu etí rẹ kìlò fa? Ṣé etí mi tí mi n lu yẹn, ṣé ó ní sábàbí ni? Àbí ǹkankan wà nínú rẹ̀ tí kò yé wa?

Oṣù wo ni a bí ọ? A, a bí mi ní oṣù February, oṣù kejì ọdún. Wọ́n ń pe ni awọn oloyinbo, pè ní February. Òṣù tó n bí mi ni yen oṣù February ni wọ́n bí mi, ní àṣà awọn oloyinbo oṣù kejì ọdún, ọ̀un ni a bí mi.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Kò sí àpò kan lọ́wọ́ mi níbi tí mo jókòó sí. Kò sí nǹkan kan báyìí. Àpò pápá ò sí lọ́wọ́ mi ká bá sọ pé ǹkan tó wà ninu pọ̀. Ṣùgbọ́n àpò tí mo gbé lọ sí ibi iṣẹ́, tí mo bá wo inú ẹ̀, máa rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan iyebíye ló wà nínú ẹ̀. Àkọ́kọ́, mo rò pé mo ti sọ.

Èso wo ni o fẹ́ràn láti máa jẹ jù? Mo fẹ́ràn pineapple, èso tó dùn ni. Ẹ̀so tó dùn ni. Irú àwọn èso bẹ́ẹ̀ ni pineapple, ọsàn, àgbálùmọ́. Àwọn iṣẹ́, àwọn iṣẹ́ tí mo dàgbà mọ yẹn. Nítorí náà èso wo ni mo fẹ́ràn jù? Èso bí i ọsàn, èso bí i àgbálùmọ́, àwọn nǹkan tí mo ríli fẹ́ràn jù lọ.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà te epó bá ti ń lọ lẹ́ naa ni. Ká ní ìrìnàjò yẹn jìnnà, tó jìnnà réré. Taa bá ti dé àwọn ìgbèríko kọ̀ọ̀kan, a to ra epo díẹ̀ sọ́kọ. A tú máa bá ìrìnàjò lọ. Taa bá tún dé ìgbèríko kan, a tun, a tun dá ọkọ̀ sílẹ̀, a tún máa bá ìgbèríko. Ítorí náà, a lè máa sọ wípé ọjọ́ báyìí, ojo bayii ni a ra epo or tàbí ta fẹ́ ra epo lọ́jà. Nítoọ̀tọ̀ ọ níbi tí àwọn church pamọ́ tí àwa ta fẹ́ lọ ṣe fẹ́ ẹ. Ó ní ibi tí epo fún ọkọ̀ rẹ dá. Ibi tí èèyàn bá tẹ̀ dé ń lọ, tó bá jìnnà réré, èèyàn ni lati ra epo sọ́kọ. Ká níbi tí èèyàn ń lọ ò jìnnà, èèyàn lè ní ok, kin kọ́ ṣa ra díẹ̀. Ṣùgbọ́n nígbà wo o lóorèkóòrè ni mo máa ń ra epo sí ọkọ̀ nítorí àjàkúlẹ̀ ọjọ́ kan.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ní àṣálẹ́, màá wẹ̀. Màá bọ́ gbogbo aṣọ iṣẹ́ tí mo ti wọ̀ látàárọ̀, màá wẹ̀, màá wá tọ́jú ara mi. Tí bá ṣe yẹn tán, tí ilé ò bá ti ṣujú, màá bọ́ sórí tábìlì, màá dẹ ṣe àwọn iṣẹ́ àṣálẹ́ mi. Màá ṣe iṣẹ́ àwọn tó ń gbálẹ̀, tó ń fọṣọ, tó ń ṣe ẹni tó bá fún yan ṣẹ́, tó ń fún yan níṣẹ́, tó ń fún yan níṣẹ́. Alágbára ni. A lè máa ṣaláì gba. Àṣálẹ́, ó jẹ́ ìgbà tí èèyàn máa ń lọ́ra, ìgbà tí èèyàn máa ń sọ̀rọ̀ tó dùn síra èèyàn, ìgbà tí èèyàn máa ń béèrè àwọn èèyàn, òun lè gba ìrọ́lẹ́. Nítorí náà mo máa ń lò ó.

Ibo ni o fẹ́ràn lọ jù? Ẹni ń béèrè pé ibo ni o fẹ́ràn láti máa lọ jù? Ọ̀pọ̀lọpọ̀ bí ọkọ mi fàá sí. Lákọ́kọ́ mo fẹ́ràn láti lọ sọ́jà kí n bá àwọn ọ̀rẹ́ mi àwọn ọmọ mi. A! Kí n bá wọn ṣẹ́ igba lo má fẹ́ràn lọ. Ṣé ibo ni wọn máa gba mi? Wọ́n tún máa wú mí kí n lọ sí ìdálẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ mi. Ṣùgbọ́n láti gba ìwé ìrìnsẹ̀ kọ́ tó ń dá mi dúró nìyẹn. Bí kò ṣe bẹ́ẹ̀, mo fẹ́ràn láti máa lọ sí èjò. Lọ sí ilé àwọn ọmọ mi kí n tìyẹ kí wọn, kí n bí wọn, kí n bá wọn ṣeré.

Ìgbà mélòó rin irin, i ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìgbà mélòó ni ìrìn àjò mi mo fi n lọ sí ibi iṣẹ́ máa ń gba? Kọje sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Torí náà, báwo? Oríṣìíríṣìí ìgbà ni mo máa ń lọ sí ìrìn àjò. Bó si je pé, mo máa ń lọ Lapo ara mi mo ti ri awon nnkan te sendi.

Lágbájá lè máa rí nítorí ọ̀nà àmà ìtì a máa fi kọ́kọ́rọ́ wa sí abẹ́ ìlú, ọ abẹ́ tàbí abẹ́ níbi tí a gbìn ireké sí tí wọ́n bá wọ wá jù ẹ, eyan a rí kọ́kọ́rọ́ wa.